Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mii fẹ́ràn oúnjẹ lọ títí bẹ́ẹ̀. Ǹkankan ní ọ̀sán, mo máa ń jẹ òkèlè. Mo fẹ́ràn ẹ̀bà àti ewédú pẹ̀lú ẹja tútù àbí kẹ̀ àmàlà. Ǹkan tó wúwo jù ṣá.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ní ọjọ́ àbámẹ́ta ni mo máa ń ra epo sọ́kọ̀ mi. Àbámẹ́ta ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń lọ ra epo. Màá sì re epo tó máa tó mí lò fún ọ̀sẹ̀ kan gbá ko. Mi ò fẹ́ràn láti lọ máa tó sí ilé epo ní òrékòórè.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Mo fẹ́ràn Facebook àti Instagram gidigidi gan. Bí mo bá ti kọji lówurọ tí mo se àdúrà mi tán, Facebook ni màá lọ láti wo boya mo ní eh ohunkóhun tí mo fẹ́ kàá m’bẹ. Láti bẹ màá lọ Instagram, màá lọ wo àwọn àwòrán tó dáradára.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ẹ̀rọ dáradára ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú mi. Mo wò pé bí ọdún márùn-ún sí ìsìn, èmi náà ti le dá dúró, màá ti gba òṣìṣẹ́, èmi náà ti le máa dá ilé iṣẹ́ mi sílẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Tí bá ti ní ìṣòro kankan lẹ́nu iṣẹ́ mi, mo máa ń lọ bá ọ̀gá mi ni, ẹni tó jẹ́ ọ̀gá mi gbá jú lọ ni mo máa ń lọ bá, màá sì ṣàlàyé gbogbo rẹ̀ fún un. Ǹkan tó bá sini kí n ṣe, màá ṣe é.

Ṣé o máa ń fi ìpara sára? Mo máa ń fi ìpara sára ní ẹ̀kankọ nígbà tí oru ò bá mú, ṣùgbọ́n toru bá mú mi kì n para ọ, àmọ́ bí ò sooru, màá lo Vaseline máa fi jara mi láti orí dé ẹsẹ mi.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì mi níbi iṣẹ́ kò ga púpọ̀ kò sì tóbi jù torí, ààyè tí mo ní níbi iṣẹ́ mi ayé kékeré náà ni, ránpẹ́ ni. Tábìlì mi, ó rẹwà gidi ṣùgbọ́n ó kéré. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀ gidi.

Koko ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Mo fẹ́ràn èyí tí oyinbo ń pè ní home economics tó ń kọ́ wa ba ṣe ń tọ́jú ilé wa, ba ṣe ń ṣe ilé wa, ba ṣe ń tẹ́ bẹ́ẹ̀dì, ba ṣe ń ṣe oríṣìíríṣìí inú ilé wa. Mo fẹ́ràn rẹ̀ gidi o sì bá mi dàgbà.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Wọ́n ti ní tẹ́lẹ̀bí bá ti mọ ebí ẹ kì ń pẹ́ lórí ìkúnlé. Bí bá ṣẹ̀yàn, máa lọ bá, máa ṣibẹ̀ gidigidi. Máa jẹ́ kó mọ ìdí tí mo ṣiṣẹ́ oun tí mo ṣe sí ibẹ̀ kó dárí jì mi. Mo sì lérò pé ó ti dárí jì mi náà nìyẹn.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà? Ibi iṣẹ́ mi ò jìnnà púpọ̀ sí ilé tí mò ń gbé. Ọkọ́ kan náà ni màá tẹ̀ lé títí tí màá fi dé ibi iṣẹ́ mi tó gbogbo ojú ìṣẹ́jú mẹ́wàá lọ. Ìgbà míì mi tẹ̀ lé rinṣẹ́ tí ò bá rẹ́ mi jù.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí pé ní ìgbà tí mo kéré nílé tá ń gbé ilé lérò ni èrò pọ̀ dáadáa, àwọn ọmọ wẹ́wẹ́ pọ̀ dáadáa tó bá ti dé ìgbà ìrọ̀lẹ́ gbogbo wa máa jáde wá sínú ọgbà a máa ṣeré, a máa gbádùn ara wa.

Ṣé WiFi rẹ yára tó? À WiFi mi yára dáradára o. Kò tíì è kí ń dààmú mi rárá. Ó ma ń yára. Gbọ́ isẹ tí mo bá ní ṣe báìí kíákíá ni. Kò sí pé ẹ̀ ò ń dákúdáji, ó yára dáradára.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ àìkú, ọjọ́ ìsinmi, ọjọ́ ta má a ń lọ ilé ìjọsìn, ọjọ́ tó dákẹ́ rọ́rọ́, ọjọ́ tó ń fún yàn ní ìsinmi, ọjọ́ tá n ráyè láti bá ẹbí jẹun pọ̀ ṣeré pọ̀ sinmi.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò nnkan? Mo fẹ́ràn láti máa ṣe ètò nnkan dáradára, mi ò ní dédé ṣe nnkan láìṣe pé mo ti gbèrò, mo ti, mo ti bèrè, mo ti, ọkàn mi ti wà nbẹ̀. Mo máa ń ṣètò dáadáa torí mi kì í fẹ́ kí nnkan máa lọ dédé bí mo ṣe fẹ́.